Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lọ́jọ́júmọ́? Tí àyè bá gbà mí, mo lè wo ojú àwòrán láti àárọ̀ títí tílẹ̀ fi máa ṣú. Torí èmi jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa wo fíìmù gidi gan. Agaga Korean fíìmù mo fẹ́ràn láti máa wo. Torí náà tí àyè bá gbà mí, mo lè jókò ti àwòrán láti àárọ̀ títí tílẹ̀ fi máa ṣú. Tí oorun ò bá tún kùn mi, màá tún wò ó di ọjọ́ kejì. Torí ìdí èyí, mo fẹ́ràn láti máa wo àwòrán lójoójúmọ́.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni tí mo bá rí àǹfààní láti lọ sí ilé ìsẹ̀mbáyé mo máa lọ torí ìsẹ̀mbáyé jẹ́ nǹkan àtijọ́ tí wọ́n ti ń ṣe kí wọ́n tó bí wa òun ni ìsẹ̀mbáyé. Ìsẹ̀mbáyé dè máa ń dùn gidi gan torí náà tí mo bá rí àǹfààní láti lọ sí ilé ìsẹ̀mbáyé mo máa lọ síbẹ̀

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá torí ìdárayá ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé ó máa ń jẹ́ kí ara ènìyàn kó fúyẹ́ ní ilẹ̀. Mo máa ń ṣe ìdárayá bí eré sísá, bí skipping rope kì ń máa fo sókè. Mo máa ń ṣe ìdárayá bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n eré sísá ló pọ̀jù nínú eré ìdárayá mi. Torí náà mo máa ń ṣe eré ìdárayá kí n ba lè gbéra mi nílẹ̀

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan ri? Rárá o. Èmi kò tíì dúró lílò ẹ̀rọ ayárabíàṣa. Torí pé ẹ̀rọ ayárabíàṣá ó jẹ́ ǹkan tí mo fi ń ṣiṣẹ́ tí ó sì ń mú owó wọlé fún mi gẹ́gẹ́ bí ǹkan tí mò ń ṣe nísin naa tí ó padà di owó fún mi. Torí náà mi ò sí dúró lílò. Kódà tí data mi bá tán, màá wá bí màá ṣe sè mí sì kí n ba lè bọ́ sí online pada. Torí èmi kò lè dúró lílò ẹ̀rọ ayárabíàṣá torí ibẹ̀ ni owó yó ti wọlé.

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá o, owó tí mò ń gbà kò dára tó, nítorí pé nǹkan tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀. Torí náà owó tí mò ń gbà kò dára tó, nítorí pé nǹkan tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú mo ní bùkátà tó pọ̀ láti gbọ́. Owó súkù, owó ilé ìwé mi torí ilé ẹ̀kọ́ gíga ni mo wà. Owó ilé ẹ̀kọ́ gíga wà níbẹ̀. Owó project wà níbẹ̀ torí final year ni mo wà. Bùkátà pọ̀ láti gbọ́. Àbúrò náà wà tí ó béèrè owó, torí náà owó tí mò ń gba kò dára tó kò to mi kí n tó san owó ilé ìwé, kí n tó san owó project kí àbúrò tó rí tí ẹgbàá ká a tó jẹun. Torí náà owó tí mò ń gba kò dára tó ṣùgbọ́n a dúpẹ́ fún Elédùmarè.